Báwo ni o ṣe máa ń rí pé, rí dájú pé ọjà rẹ dára? Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára gẹ́gẹ́ bí ènìyàn tí ó ń ṣe oko? Ti bó ni a ṣe lè mọ̀ pé ọjà èèyàn dára? A lè rí pé ọjà dára ní àfi pé láti máa lo ohun tí a bá ń tà àbí láti máa lò fún ara àti fún ẹbí. Nípa ìwọ̀nyí a má lè mọ̀ pé bóyá ó dára tàbí kò dára.

Báwo ni ìro àwọn oníbàárà? Báwo ni o ṣe máa ń gbọ́ ìro àwọn oníbàárà? Gẹ́gẹ́ bí ẹnìkan tí èmi jẹ́, bí mo ṣe máa ń gbọ́ ìro àwọn oníbàárà ni pé nípa pípolongo àwọn ọjà ohun tí mò ń tà lórí ẹ̀rọ ayélujára àti pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Ènìyàn tó bá bá mi ra ọjà lónìí tó mọ̀ pé à ọjà tí mo tà fún òun ó su ọ̀n. Tó bá di ní ọ̀la, ó máa sọ fún alábàágbé ẹ, tàbí ẹbí tàbí ará pé ohun báyìí tí ẹ bá nílò láti rà ẹ lọ síbi báyìí àti báyìí.

Nígbà wo ni o lọ sí òde ìṣègùn kàn í? Tí a bá n pè nkàn ní òde ìṣègùn, ó túmọ̀ sí pé ibi àjọ̀dún àbí ìgbépapọ̀ àwọn ènìyàn tí ó n ṣe ìmúlárada fún àwọn ènìyàn tó ń jẹ́ kí ara wọn kójí pépé. A le sọ pé òde ìṣègùn ó jẹ́ ibi tí àwọn ènìyàn tí ń kó papọ̀ láti ṣe àjọyọ̀ fún àwọn tó múni láradá tí a ń pè ní bí dókítà àbí nọ́ọ̀sì àbí tá ń pè ní títí àwọn ìgbèríko tí a ń pè ní babaláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò léèkan sí? Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí jẹ́ ohun tí a ń pè ní ohun tí a máa fi ń ga orí nígbà tí a bá fẹ́ sùn. Ìrọ̀rí jẹ́ ohun tí a má fi ń ga orí nígbà tí a bá fẹ́ sùn tó máa ń jẹ́ kí i yàn kó ní ìfọ̀kànbalẹ̀ kó sùn pẹ̀lú àlàáfíà. Nítorí bẹ̀, ìrọ̀rí mélòó ènìyàn lè lo ìrọ̀rí bí i méjì àbí mẹ́ta kó fi kan sí apá abiyá, kó fi kan sí ibi ọrùn, bẹ́ẹ̀ náà ni kó sì tún fi kan sí bi ẹ̀gbẹ́ orí. Gẹ́gẹ́ bí ènìyàn te mi jẹ́, èmi máa ń lo ìrọ̀rí méjì. Ìkan ní ibi ìrọ̀rí mi níbi ọrùn mi, màá dẹ̀ fi kan sí ibi abiyá má bí àyà.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Lẹ́ẹ̀kan si, ṣe o ti rìn rìn àjò lọ sí ìlú mìíràn rí? Àn ìdáhùn sí ohun ìbéèrè wọ̀nyí ni bíi pé, ṣe ènìyàn ti rìn rìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn rìn àjò lọ sí ìlú mìíràn rí. Gẹ́gẹ́ bíi ẹ ènìyàn tó ń gbé ní ìlú Ìbàdàn, mo ti rìn rìn àjò lọ sí ìlú Èkó rí ní ọdún méjì sẹ́yìn. Mo rìn rìn àjò lọ sí ìlú Sókótó ní ọdún kẹẹ̀ta sẹ́yìn nígbà tí mo lọ ṣe àgùnbánirọ̀ fún orílẹ̀ èdè mi tí mo lọ sin orílẹ̀ èdè mi. Mo rìn rìn àjò lọ sí ìlú Èkìtì náà ní ọdún bíi mẹ́ta sẹ́yìn nígbà tí mo lọ, mo lọ ṣẹ ìdánwò fún ìgbaniwọlé fúnṣẹ́ ní ọdún kan bíi mẹ́ta sẹ́yìn.

Ṣé o má ń tẹ́lẹ̀ òfin ìyànà ọkọ̀? Òfin ìyànà ọkọ̀ jẹ́ òfin tí gbogbo ènìyàn tó ń wa ọkọ̀ kẹ̀kẹ́, ẹ maṣíìnì àbí èyí tí à ń pè ní kẹ̀kẹ́ márúwá tó gbọdọ̀ tẹ̀léẹ lóju ọ̀nà láti dìwọ̀n ìjàmbá ojú pópó. Òfin wọ̀nyí jẹ́ ohun tí gbogbo mọ́tunlúwà gbọdọ̀ tẹ̀lé. Ó n ní ìjọba fi gbé àwọn to yẹ́ pé amọ̀fin tó mú àwọn to ye pẹ́ wọ́n lòdì sí òfin ojú u pópó wọ̀nyí.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àpò ọwọ́ mi, oun tí ń bẹ́ bẹ́ ni ìwé, oun ti à ń pè ní dígí fóbìnrin láti fi wojú ọkùnrin náà sì ń lò. Bẹ́ẹ̀ sìsin ni mo ní àpamọ́wọ́ kékeré kan nínú bẹ̀, níbẹ̀ mo ń fi owó sí àti àwọn káàdì ìdánimọ̀ tí ń bẹ ní ọwọ́ mi. Mo sì tún ní àwọn ẹgba ọrùn, òrukà, ṣẹ́ẹ̀nì àtàwọn oun ẹ̀ṣọ́ lórisirísi tí mo kó sínú àpò ọwọ́ mi. Mo ní ìbòjú torí idoti nínú ọjà tàbí níbikíbi mo máa mú ìbòjú náà sínú àpò ọwọ́ mi.

Rántí ìgbà ọmọdé rẹ tí o rántí. Àbí a tún lè pe ni ké ni ohun tó rántí ní ìgbà ọmọdé rẹ. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbà ọmọdé mi tí mo rántí, ìkan ṣe pàtàkì tó ṣe kàyéfi tí mo rántí. Ni ọ̀sán ọjọ́ kan, bàbá tó bí mi lọ́mọ, ó ń ti ìrìnàjò bọ̀ láti ìlú tọ́jínà. Ó ti tó bí ogúnjọ́ ọjọ́ tá a ti rí bàbá tó bí mi lọ́mọ gbéyìn. Mo wá ta kán láti ilé àkàsọ̀ olórí kẹta. Mo rí bàbá mi nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń bọ̀ wá láti ìrìnàjò. Gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́, ó yẹ kí n gba pẹ̀tẹ́ẹ̀sì, kí n gun àkàsọ̀, kí n sọ̀kalẹ̀ ní ìrọwọ́rọsẹ̀. Ni mo bá fò láti àkàsọ̀ orí kẹta láti wá kí bàbá tó bí mi lọ́mọ pé ẹ kú ìrìnàjò. Ẹni ẹlẹ́ni tó ń ti ìrìnàjò bọ̀ tó yẹ kó wá jókòó sílé, kó fọwọ́ lé erán, kó fayọ̀ fún ohun gbogbo. Lo bá di ẹni tó wá ń wò mí nílé ìwòsàn pé pẹ̀lẹ́ o, ọmọ tàbí.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí obìnrin omidan tí mo jẹ́ mo fẹ́ràn yíya àwòrán. Àwòrán jẹ́ ohun tí a fi ń lo àsìkò táa fi rántí ohun gbogbo tí a bá ti ṣe sẹ́yìn bí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní bí ọdún mẹ́wàá sẹ́yìn, bí ogún ọdún sẹ́yìn. A máa ń jẹ́ kí àwòrán máa ń jẹ́ kí a rántí ohun gbogbo tó ṣẹlẹ̀ níbẹ̀ nígbà wọ̀n ni. A lè máa rántí láì máa rí àwòrán ṣùgbọ́n tí a bá rántí àwòrán, tí a bá rí àwòrán náà, ó máa jẹ́ kí a rántí pé a ìgbà yìí adùn ń bẹ bí. Bó tí ẹ jẹ́ pé ìdààmú àbí ìṣòro lè wà ní wákàtí oun òwò na ṣùgbọ́n tí a bá rántí àwọn àwòrán wọ̀nyẹn ó máa ń jẹ́ kí orí ẹni kó wú ó máa ń jẹ́ kí èèyàn kó rántí ohun rere tó ti ṣẹlẹ̀ àti àwọn ènìyàn tó wà pẹ̀lú yàn lásìkò wọ̀n nyi.

Ó máa ń kọrin kélé. Kí ó máa ń kọrin kélé. Rárá mi ò, mo jẹ́ ènìyàn tó ẹ pe o fẹ́ràn orin bí i fújì, orin àríyá, orin tó máa ń mú o rí ẹni wú, tó máa ń mú ẹni sòdí wùkẹ́, tó máa ń mú ni jó, tó máa ń mú ni rẹ́rìn. Orin kélé è ṣe orin tí kò jẹ́ kí ènìyàn jó. Ṣùgbọ́n mọ̀ọ́kàn jẹ́ ènìyàn tí ò ní ìfẹ́ fún mi.

Ní ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ lẹ́ẹ̀kan si, ní ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Èmi jẹ́ ènìyàn tó ní ìmọ́tótó, n ò ní lè gbé ọkọ̀ mi jáde tó bá bu tó dọ̀tí tí ò ṣe rí mọ́ ènìyàn. Àfin jú ènìyàn ni mí nígbà náà. Nítorí náà, mo máa ń fọ ọkọ̀ mi ní alaalẹ́ kí n tó sùn, tó bá di ní àárọ̀, ó máa jẹ́ kó, kó rọrùn fún mi láti jí mú kọ́kọ́rọ́ ọkọ̀, wa ọkọ̀ náà jáde ní ìrọ̀rùn láìsí ìdánidúró kankan. So mo jẹ́ ènìyàn tó máa ń fọ ọkọ̀ mi kalẹ̀ ní alaalẹ́ ojoojúmọ́ yàtọ̀ sí ọjọ́ ìsinmi tó jẹ́ pé mo máa ń jí ní àárọ̀ láti lọ sí ilé ìjọsìn. Tí mo bá dẹ̀ lọ sí ilé ìjọsìn, kò ì ṣe dídá ni pé kí n fọ ọkọ̀ kalẹ̀ ní alẹ́. Mo lè jí fọ́ ní òwúrọ̀ kùtùkùtù ní ǹkan bí i aago méje àbí aago mẹ́jọ òwúrọ̀ láti tètè lọ sí ibi tí ó yẹ kí n lọ.

Bí mo tín ji ní òwúrọ̀. Mo jẹ́ ènìyàn kan tó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù ní ǹkan bíi àgo márùn ìdajì torí pé, owe Yorùbá ló sọ pé òwúrọ̀ lọ́jọ́ ẹni máa rí rè. Mo jẹ́ ènìyàn kan tó ṣe òkúndùn òwúrọ̀ mi. Wọ́n ní bí ọjọ́ ẹni bá máa rí, bó òwúrọ̀ ẹni bá ti rí, bẹ́ẹ̀ náà ni ká mọ̀ pé alẹ́ ẹni máa rí. Nítorí náà, mo jẹ́ ènìyàn tó, tó ka òwúrọ̀ kún. Ohun tí a bá fọwọ́ ẹni ṣe l'òwúrọ̀, òní tó ní jẹ dalẹ́. Báyẹ́ ẹni ó bá ṣeri l'òwúrọ̀, bí ó bá ṣeri lálẹ́ àti ọ̀wúrọ̀ ni ènìyàn ti ń mọ̀. Bẹ́ẹ̀ náà ni pé, òwúrọ̀ jẹ́ ọjọ́ tí ènìyàn gbọdọ̀ bá àdúrà sí ẹlẹ́da rẹ̀, bá ẹlẹ́da rẹ̀ sọ̀rọ̀ kí ó tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Súre sínú ayé rẹ̀, wúre sínú ayé rẹ̀, sọ ohun tó dùn, sọ ohun tó láyọ̀ sínú ayé rẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù. Òwúrọ̀ jẹ́ ọjọ́ tí mo máa ń pọ́n lé, tí mo sì máa ń gbàdúrà sí ẹlẹ́da ti tèmi.

Ṣé etí rẹ dára? Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára ó sì ń gbọ́ràn kẹ́tẹ́kẹ́tẹ́. Etí mi méjèèjì tẹ́ oduwa fún mi. O jẹ́ etí tí mo fi ń gbọ́ ọ̀rọ̀. Mo sì ń gbọ́ ọ̀rọ̀ náà ní kẹ́tẹ́. Mo ń sọ ọ̀rọ̀, a dẹ́dà sì ń jẹ́ kí n gbọ́. Ó sì jẹ́ kí n tún mọgbọ́n ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ. Etí mi méjèèjì mo fi ń gbọ́rin aládùn. Etí mi méjèèjì mo fi ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ̀rọ̀. Etí mi méjèèjì mo fi ń gbé ẹ̀rọ ìléwọ́ ṣẹ́tí kọ̀dà mo tún fi ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ. Etí jẹ́ ohun tó ṣe pàtàkì lára, lára fún ọmọ ènìyàn. Ẹranko gan wọ́n ní etí. Gbogbo ẹranko ló fẹ́rẹ̀ ní etí tán. Gbogbo n tọ́ lọ́run dá ló pèsè etí fún.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Fóònù ni ìbí isé, fóònù ti ibi iṣẹ́ ó jẹ́ ẹ̀rọ àgbéléwó tí àwọn oníbàárà lè pè ènìyàn sí. Irú fóònù tí àwọn fẹ́ dáhùn tó bá jẹ́ fóònù ibi iṣẹ́, èèyàn lè bá àwọn oníbàárà èèyàn sọ̀rọ̀ tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní kláìntì. A lè bá wọn sọ̀rọ̀ ní ohun tó jẹ́ pé ohun ìrẹ̀lẹ̀, òun ló jẹ́ kí àwọn oníbàárà dúró. Ẹ̀yàn lè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọmọlúàbí bó tí ẹ́ jẹ́ pé ẹni tí wọ́n ń sọ ọmọlúàbí, o gbọdọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ torí pé àwọn alábàárà rẹ̀ ló fẹ́ náwó fún ọ, àwọn ni ó ń bọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yàn má ń dáhùn fóònù níbi iṣẹ́ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti tẹríba fún àwọn alábàárà ẹ̀ní.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tòsì? Lẹ́ẹ̀kan si, ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tòsì? Èmi jẹ́ ẹni tí ó máa ń lo ọwọ́ òsì tí àwọn elédè Yoruba tún ń pè ní ọwọ́ àlàáfíà. Ọwọ́ òsì jẹ́ ọwọ́ àlàáfíà. Ọwọ́ yìí náà sì jẹ́ ohun tí mò ń lò fún ohun gbogbo débi ìgbálẹ̀ ni, ìdáná ni, ìjẹun kódà lórí gègé tí mo fi ń kọ iṣẹ́ ní ilé-ẹ̀kọ́, mò ń lo ọwọ́ òsì fún ohun gbogbo láti ṣe. Èyí ò tún mọ̀ sí pé mi ò lo ọwọ́ àlàáfíà mi, rárá mi ò lo ọwọ́ ọ̀tún, mò ń lò ó fún àwọn nǹkan kan ṣùgbọ́n èyí tó ṣe gbòógì tí mò ń lò fún ohun gbogbo tí mò ń ṣe, òun ni à ń pè ní ọwọ́ òsì tí Yoruba sì tún ń pè ní ọwọ́ àlàáfíà. Ó san ọwọ́ tí ẹlẹ́dàá dá fún gbogbo wa náà ni. Ó sì jẹ́ ọwọ́ tí mo fi ń yege nínú ohun gbogbo tí mò ń ṣe.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Lẹ́ẹ̀kan si, àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ojú àyí-- ojú òpó ayélujára bí mẹ́rin ni mo mọ̀ ní orílẹ̀èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni à n pè ní MTN, ó jẹ́ ojú òpó tí ó wá láti orílẹ̀èdè South Africa tí wọ́n fún wa ní orílẹ̀èdè Nàìjíríà tí à ń lò. Ẹ̀ Ọ́n sì ní ẹ̀, ẹ̀, ẹ̀yọ, ẹ, ẹ, ẹ̀rọ jára wọn. Ó, ó jáfáfá jù nínú àwọn ayélujára tó kù. Ẹlẹ́ẹ̀kejì tí ó tún wà ní à ń pè ní Glo. Glo ó jẹ́ ẹ̀yọ, ẹ, òpó ayélujára tí ó jẹ́ ènìyàn tó ní, ó jẹ́ ọmọ orílẹ̀èdè Nàìjíríà ó sì ń, ó ń ṣiṣẹ́ náà. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan kò tún jáfáfá tó ojú òpó ayélujára MTN. A tún ní ojú à, òpó ayélujára Airtel. Ìyẹn náà kì í ṣe ènìyàn tó ní, ènìyàn tó ní kì í ṣe ọmọ orílẹ̀èdè Nàìjíríà. Ṣùgbọ́n, ẹ̀, ojú òpó Airtel òun náà ó suwọ̀n. A tún ní ojú òpó ayélujára Etisalat. Etisalat náà jẹ́ ojú òpó ayélujára tó suwọ̀n tó sì dára ná. Ṣùgbọ́n kò séèyí nínú mẹ́rẹ̀ẹ̀rin ojú òpó ayélujára tó s- tó, tó, tó jáfáfá jù tó, tó sáré tó, tó ṣamọ́ná jù ni ojú òpó MTN. A tún ní ìkan tí à ń pè ní Starlink. Ẹ̀, olùdásílẹ̀ ilé iṣẹ́ tí à ń pè ní Tesla, Elon Musk ló ni Starlink. Ó sì ti wà káàkiri náà fún àwọn ọmọ orílẹ̀èdè Nàìjíríà. Ó, ó, ó, ó dáa gan an ni.

Ṣe o fẹ́ràn rírin àtẹ̀gùn? Ṣe o fẹ́ràn rírin àtẹ̀gùn? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa rin àtẹ̀gùn. Nítorí pé ó ń jẹ́ kí ènìyàn kí ó, kí ó jáfáfá kó dúró re. Gbogbo ọ̀rá tí máa ń bẹ ní ara ènìyàn tó bá ń gun àtẹ̀gùn, ká sọ pé ìyán gun àtẹ̀gùn àbí akásọ bí, ah, ẹgbẹ̀rún kan ní ojoojúmọ́. Á jẹ́ kí gbogbo ọ̀rá tó wà ní ara ẹni tọ̀un kó, kó jáde gẹ́gẹ́ bí òógùn àbí kó jáde nínú ohun tí ó, tí ó dára nínú ara tí a bá lọ ṣe ìgbọ̀nsẹ̀. Gígùn àtẹ̀gùn ó fún ni ní àlàáfíà, ah, ọkàn àyà yàn á dúró re. Gbogbo ohun tí ń bẹ nínú ènìyàn yẹn náà ó máa ṣiṣẹ́ dáradára. Ehn, gígùn àtẹ̀gùn ó jẹ́ ǹkan tí àwọn dókítà tàbí àwọn oníṣẹ́ ìṣègùn tó máa ń sọ fún àwọn tó bá wá láti wá gba ìwòsàn ní ọ̀dọ̀ wọn pé ìwọ̀n èn, rírin ìrìn báyìí ó máa ń jẹ́ kí ara ènìyàn kó, kó, kó túbọ̀ ní àlàáfíà sí i. Ni nípasẹ̀ bẹ́ẹ̀ a le sọ pé gígùn àtẹ̀gùn ó jẹ́ ẹni tó, ó jẹ́ ohun tí ó ń fún ni ní àlàáfíà. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí àwọn àgbàlagbà wọ́n ò gbọdọ̀ máa gùn púpọ̀ jù. Nítorí pé wọ́n lè yẹ ẹsẹ̀ wọn níbi àtẹ̀gùn gígùn. Wọ́n lè yẹ ẹsẹ̀ wọn àbí kí wọ́n ní ìjàmbá nínú ilé tí àwọn elédè gẹ́ẹ́sì ń pè ní domestic violence. Nípasẹ̀ bẹ́ẹ̀, gígùn àtẹ̀gùn ó dára fún ọmọdé, ọ̀dọ́, ehm, àwọn adélébọ̀, ṣùgbọ́n àwọn àgbàlagbà tí wọ́n ti ń lọ bí ogó, ọgọ́rin ọdún kò jẹ́ ohun tó sunwọ̀n fún wọn.

Kò mélòó ni o máa ń lọ sùn? Àkókò mélòó ni o máa ń lọ sùn? Tàbí kí a pè é ní wákàtí, ehn, ago mélòó ni o máa ń lọ sùn? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ ẹni tó máa ń sùn ní nǹkan bí i ago mẹ́wàá alẹ́, ago mẹ́wàá alẹ́ nígbà tí mo bá ti ṣe gbogbo iṣẹ́ ọjọ́ mi tí mo ti ṣetán. Nǹkan bí i ago méje tí mo darí sí ilé láti sùn. Mo máa kọ́kọ́ lọ sí ilé ìwẹ̀ ní nǹkan bí i ago méje àbọ̀ láti sanra kí n yọ gbogbo ìdọ̀ tí ọjọ́ náà kí n yọ kúrò lára. Bẹ́ẹ̀ gẹ́lẹ́, màá si tún, màá jẹun ní nǹkan bí i ago méje àbọ̀ sí mẹ́jọ. Màá gba fẹ́fẹ́ níta gbangba, ehn, ilé mi, màá gba fẹ́fẹ́ àlàáfíà. Bí wọ́n bá sì múná dé, màá jókòó ti ẹ̀rọ, ẹ̀rọ ayélujára. Màá máa yẹ ohun táyé ń ṣe wò ḿbẹ̀, ohun tó tún ṣẹlẹ̀ tó, tó jẹ́ tuntun lórílẹ̀ èdè, tó sì tún mú mi láradá. Bẹ́ẹ̀ ni màá sì tún pè olólùfẹ́ mi ní nǹkan bí i ago mẹ́sàn-án. A ó jọ sọ̀rọ̀. Tí mo bá ṣèyún tán, màá bọ́ sórí ibùsùn, màá bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ pé, "Tọ̀ọ́, adé dáa mi o. Jẹ́ ẹ sùn ire. Jẹ́ ẹ jí ire. Jẹ́ kó ohun gbogbo kó yanrí sí rere fún mi. Jẹ́ ẹ rọ̀ àlàáfíà. Jẹ́ ẹ rí àìkú bá a lẹ́ ọrọ̀. Ire gbogbo kó máa ba mi rìn." O dábo.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ àbí ká pèé ní aṣọ ìwẹ̀. Ó jẹ́ ohun tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní táwẹ́ẹ̀lì. Ẹ jẹ ń tún pé lẹ́ẹ̀kan si. Àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní táwẹ́ẹ̀lì. Ó ní èèyàn máa ń mú lọ sí ilé ìwẹ̀ láti fi bo ara tí èèyàn bá fẹ́ wẹ̀ àti pé a tún máa ń fi nu ara. A máa fi nu ara. Omi ta bá wẹ̀ tán a fi nu kúrò ní ara kí ara lè gbẹ fúrú kí a sì lo ìpara láti fi pa ara ta bá ti wẹ̀ tán. Aṣọ wẹ̀ ó dára gidi gan. Ó máa ń bo ìhòòhò ènìyàn torí ní àwọn ilé tí à ń kọ́ ní ilẹ̀ Yorùbá, ní orílẹ̀ èdè Nàìjíríà, ní ilẹ̀ adúláwọ̀, ilẹ̀ Áfríkà, ilé ìwẹ̀ máa ń wà ní ìta. Kò dàbí àwọn tí wọ́n ń kọ́ níìsín tẹ́ pé ilé ìwẹ̀ máa ń wà ní inú ilé. Ilé balùwẹ̀ nígbà náà ó máa ń wà ní ìta. Tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí pé tí èèyàn bá ti fẹ́ lọ wẹ̀, ó máa ró irú tàbí kí ó lo táwẹ́ẹ̀lì tó gùn tó máa fi bo ìhòòhò rẹ̀ kí ẹlòmíràn kó má ba rí ìhòòhò rẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? A lè wípé mo máa ń kojú ìdènà ọkọ̀ ni tí n bá ń ti ibi iṣẹ́ bọ̀. Ní ǹkan bí ago mẹ́fà sí méje alẹ́ tí èèyàn bá ń ti ibi iṣẹ́ bọ̀ oríṣìíríṣìí olúkalúkú a máa sáré láti dé ilé ní àsìkò tó tọ́ láti yẹ láti lọ bá ẹbí wọn, ọ̀rẹ́ wọn, olólùfẹ́ wọn. Àwọn mìíràn ó sì jẹ́ ilé ọtí ni wọ́n ń lọ. Ṣùgbọ́n láti tètè kojú ìdènà ọkọ̀, èèyàn máa wo ẹ̀rọ ayélujára èèyàn. Ó sì ǹkan tí à ń pè ní Google. Tí èèyàn bá wọ bẹ́ wá wo a! Bó ni, bó ni, bó ni ọkọ̀ ṣe rí. Ṣé ó ti, o ti dínkù lójú pópó àbí wọ́n ṣì pọ̀ ń bẹ? Ẹ̀rọ ayélujára, ti ẹ̀rọ ìgbéléwọ́ èèyàn, áàpù to wà n bẹ̀ tí à ń pè ní Google ó máa ń jẹ́ ki o máa rán yàn lọ́wọ́ láti lè mọ pé bóyá ọkọ̀ ti dínkù lójú pópó àbí wọ́n ṣì pọ̀ ń bẹ. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀. Tàbí nígbà mìíràn tí mo bá rí pé mi ò lè lo wọn yẹn, iyen tí ń bá wa ọkọ̀ fúnra ra mi, màá máa wà ní jẹ́jẹ́ torí àwọn tó bá ń wa ọkọ̀ tẹ́ je pé wọ́n fi ń pa owó ni ní titi wọn. Wọ́n máa ma wa ìwàkuwà lẹ́gbẹ̀ẹ́ olúwa rẹ kí wọ́n má lọ kó olúwa rẹ sí gbèsè.

Fóònù alágbèká wo ni ò ń lò? Irú fóònù alágbèká wo ni ò ń lò? Mo jẹ́ ènìyàn tó ń lo fóònù alágbèká tí à ń pè ní Infinix ó sì jẹ́ ẹ̀yà ara Android. Ó jẹ́ ẹ̀yà ara Android. Fóònù alágbèká tí mò ń lò ó jẹ́ ayára bí àṣá. Oun tí mo bá bèrè lọ́wọ́ ẹ̀rọ ayélujára, páká ni ó tètè dá mi lóùn. Ẹ̀rọ fóònù alágbèká tí mò ń lò ó dára gidi gan, ó sì-- owó rẹ̀ sì mọ́ níwọ̀n, ó suwọ̀n ó sì ṣe lò.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Lẹ́ẹ̀kan si, ṣe o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Mo jẹ́ ènìyàn tó ń ṣe iṣẹ́, tẹ́ pé mo ní àwọn adarí, mo ní àwọn lọ́gálọ́gá. Nítorí náà bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ lórí ẹ̀rọ ayélujára mi àti ohun tí à ń pè ní kọ̀m̀pútà ti tèmi. Tí a bá fẹ́ ṣe ìgbéjáde níbi iṣẹ́, a máa fi ẹ̀rọ ayélujára mi àti ohun ìgbéjáde tí mo fẹ́ ṣe fún àwọn lọ́gálọ́gá mi láti jẹ́ kí wọ́n mọ̀ nípa iṣẹ́ tí mò ń ṣe àti ohun tí mo fẹ́ fi kún ilé iṣẹ́ mi, ilé iṣẹ́ wọn láti jẹ́ kó gboòrò si àti kí wọ́n rí èrè ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ láti jẹ́ kí ohun gbogbo kó lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀.

Ojú rẹ̀ dára. Lẹ́ẹ̀kan si, ṣé ojú rẹ̀ dára? A lè sọ pé ṣé rẹ̀ lè jẹ́ pé ènìyàn àbí ẹranko àbí ilé àbí oúnjẹ. Gẹ́gẹ́ bí ènìyàn tẹ́ mi jẹ, ojú mi dára, mo rẹwà gidi gan. Ènìyàn tó lọ́run tá pé ni mí, mo dára, mo dùn ún wò látòké sílé. Tani o sì sọ pé nípa ilé tí mò ń gbé. Ilé tí mò ń gbé ó dára, ó dùn ún wò. Àwọn ẹbí mi mọ̀lẹ́bí mi gbogbo wọn náa dára. A sì tún lè sọ pé maybe boya ẹranko. A ní àwọn ẹranko mìíràn tí ojú wọn ò dára wò. A lè sọ pé bí i ejò àyà-- a fa-- afàyàfà, ènìyàn ò ní lè wo ejò afàyàfà kó sọ pé ojú rẹ̀ dára. Àwọ̀ wọn lè dára kó máa dán ṣùgbọ́n ojú rẹ̀, imọ́ dẹ́rùbà ni.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Lẹ́ẹ̀kan si, nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo jẹ́ ènìyàn tí ó máa ń gẹ irun nígbà tí irun mi bá ti kún, mà sì lọ sí ọ̀dọ̀ àwọn tí à n pè ní gerungerun, tí elédè gẹ̀ẹ́sì pè ní barber, mà lọ gẹ irun mi. Mo máa ń gbé abẹ́ títaara mi tí mo máa ń gbé lọ fún wọn láti gẹ irun mi. Mi ò kí ń lo abẹ́ tí wọ́n ń lò ní ọ̀dọ̀ tí wọ́n. Nípa ṣíṣe yìí, mo fi ń dínkù díwọ̀n àwọn ààrùn tí ó gbóògùn tí ń bẹ ní ìlú kiri, àwọn mìíràn tí à ń pè ní HIV, láti kó má lè dí ara mi, torí àwọn àrùn wọ̀nyí wọ́n máa ń kó láti ara abẹ́ tí wọ́n bá lò fún ènìyàn tí ó ti kó irú àisàn wọ̀nyí rí tí wọ́n bá lò fún eysn láì nú dáradára. Nípa bẹ́ẹ̀, mo máa ń gẹ irun mi ní ẹ̀ẹ̀kọ̀kan ní oṣù. Mo jẹ́ ọmọ obìnrin, síbẹ̀ mo sì máa ń gẹ irun mi ní ẹ̀ẹ̀kankan ní oṣù. Mo dẹ̀ máa ń lo gẹ ènìyàn tí ó ń gẹrun tó mọ iṣẹ́ dáadáa, tó máa jẹ́ kí irun rẹwà nígbà tó bá gẹ irun mi tán.

O mo máa ń fá, a leè sọ pé nígbà wo ni mo máa ń fá irun mi. Èmi gẹ́gẹ́ bí ọmọbìnrin, mi i fá irun títè mi. Mo máa ń gẹ̀ ẹ́ ní ìwọ̀n bí ta lè pè ní óòkan tá ń pè ní inches ẹyọ kan láti kí n fi le díwọ̀n rẹ̀ kó sì tún le rẹwà. Ṣùgbọ́n mo jẹ́ ọmọbìnrin tí kò kì í fá irun mi, mo máa ń gẹ̀ ẹ́ lọlẹ̀ ni, mi ò kí ń fá irun títè mi. Ọ̀dọ́mọbìnrin arẹwà ni mí, mi ò sì le fá irun títè mi.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Lẹ́ẹ̀kan si, àwọn áàpù wo ni o máa ń lò jù? Mo jẹ́ ènìyàn tí ó máa ń lo áàpù tí a ń pè, tí aláwọ̀ ewé tí a ń pè ní WhatsApp, mo máa ń lò dáradára. Ẹ̀rọ yìí jẹ́, áàpù yìí jẹ́ oun tó sùnwọ̀ láti lè tẹ àtẹ̀jíṣẹ́ pé ẹbí èyàn ní yálà táa máa máa ríra wa tàbí táa máa máa gbóhùn ara wa ní gere láìsí ìdádúró. Mo dẹ̀ tún máa ń lo áàpù tí a ń pè ní, à- Gemini AI dáadaa. Gemini AI yìí mo máa ń lò láti bèèrè ibèèrè lọ́wọ́ ifá tí a ń pè ní Google, ifá orí fóònù tí a ń pè ní Google. Mo máa ń bi ní oríṣiríṣi ìbéèrè, oun tó bá dàbí pé ó ṣókùnkùn sí mi, màá bi áàpù yìí, a sì tan ìmọ́lẹ̀ sí fún mi. A jẹ́ kín mọ̀ pé "O! Oun báyìí báyìí, bá tiń ṣe ní, bá tiń ṣe ní", ó sì máa rọrùn.

Kó ma n tan íkíni lórí fóònù re? Mo jẹ ènìyàn tẹ pé mi o, mi o rò àbi kí n sọ pé mi o se sórí ẹrọ àgbéléwò mi, fóònù mi láti se íkíni. Pé bóyá kààbò si mi ṣùgbọ́n mo ma n tẹ fóònù mi, mi o dẹ́ ki n fi íkíni si.

Ṣé o máa rántí àlá rẹ? Mo jẹ́ èèyàn tó pé ó ma rán tí àlá. Tí mo bá lá alà sún mọ́ ní ìdají níbi àfẹ̀mọ́júmọ́, nnkán bí aago mẹ́rin òwúrọ̀ àbi aago márùn-ún, mo máa rántí. Mo sì jẹ́ èèyàn kan tó jẹ pé àlá mi má n ṣe. Àwọn ẹlòmíràn a sọ pé alágọ̀. Alá ó gọ̀ o, àlá ni ìtumọ̀ ohun tí adẹ́dàá ba fẹ́ fi hàn wá, tó fi hàn wá gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ rẹ̀ àbí ká pè ní ẹ̀dà rẹ̀ kí a lè mọ ohun tó yẹ ká ṣe sí i. Àlá jẹ́ ohun tó dàbí dígí tó n fi ohun tó yẹ kó n ṣẹlẹ̀ nínú ayé wá tó fi hàn wá. Alá ò gọ̀, àlá ni àwòrán ohun tó yẹ kó n ṣẹlẹ̀ sí wa àbí sí mọ̀lẹ́bí, àbí ó fi hàn sí wa gẹ́gẹ́ bí àlọ́ ní ọ̀nà oríṣìíríṣìí. Àlá jẹ́ ohun tó gbé ìtumọ̀ oríṣìíríṣìí dání. Àlá sì rẹ̀ ó máa ń la ni tí èèyàn bá gbé ìgbésẹ̀ tó yẹ kó tọ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Níbi iṣẹ́ mi, ohun tó ṣe pàtàkì jù lọ ni ẹ̀rọ ayélujára tó jáfáfá tó ṣe gerege. Nípa lílo ẹ̀rọ ayélujára tó jáfáfá, ó máa ń jẹ́ kí iṣẹ́ mi kó lọ geere, ó sì mú ìrọ̀rùn wá then, àti pé àwọn apps kọ̀ọ̀kan bí tí à ń pè níbí Power BI àti Microsoft Excel, mo ń lò wọ́n láti ṣe àlàyé pípé lórí gbogbo iṣẹ́ tí mo bá ń ṣe fún ilé-iṣẹ́ kọ̀ọ̀kan tí mo bá ń bá ṣiṣẹ́. Nípa bíbẹ̀, mo máa ń lè ṣàlàyé iṣẹ́ fún àwọn akẹgbẹ́ mi àti àwọn ọ̀gá mi níbi iṣẹ́ gerege.

Pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, àwọn ọ̀rẹ́ mi wọ́n jẹ́ ènìyàn kan tó lawọ́, mi ò bá ahun ṣe ọ̀rẹ́. Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tó jẹ́ wípé wọn ò wa wọ́mọ́ owó tàbí dúkìà wọn. Nípa bẹ́ẹ̀, èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a bá jáde yálà táa lọ sí ilé ìgbafẹ́ tàbí ibi tí ẹ pé a ti lọ jẹun, ilé oúnjẹ àbí ta lọ ra ǹkan. Àwọn ọ̀rẹ́ mi wọ́n ní iṣẹ́ gidi lọ́wọ́, wọ́n sì ní owó gidi náà lọ́wọ́. Nípa bẹ́ẹ̀, kò kí n fì sí ìjà nípa to lówó dé. Tolúkalúku tó bá ra ohun tó fẹ́, ó máa sanwó ohun tó fẹ́. Tó bá sì jẹ́ ìgbà ayẹyẹ bí i ọjọ́ ìbí ìkan nínú wa tàbí ìkan nínú wa fẹ́ ṣe ìgbéyàwó àbí ìsọmọlórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń kóhun yòwú ta bá fẹ́ ṣe, a máa ń pawọ́ pọ̀, a máa dáwọ́ jọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láti yẹ ọ̀rẹ́ wá sí. Nípa bẹ́ẹ̀, ó ń jẹ́ kí ọkùn ọ̀rẹ́ wá kó gùn si, kó dẹ̀dúro dédé.

Tùràrí, mo mà ń fín tùràrí. Tùràrí jẹ́- oní òórùn aládùn tó máa n jẹ́ ki ilé kó gba òórùn gidi, tó sì máa tún mú ẹ̀mí àlàáfíá tó ń le ẹ̀mí òkùnkùn kúrò lára ilé àti ní igun mẹ́rẹ̀rin gbogbo ilé àti àyíká. Bẹ́ẹ̀ni, mo máa ń fí túrà rí.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Nigbà tí mo bá dúró de ǹkan, àbí tí mò ń retí ǹkan lọ́wọ́ ènìyàn, àbí tí mò ń retí ìpè, mo máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ torí àti kí n ṣe jẹ́jẹ́ torí nínú ìrẹ̀lẹ̀ nínú ìwà pẹ̀lẹ́, ni eyàn ti ń rí ohun tó fẹ́ gbà. Ṣùgbọ́n nínú jàgídíjígan nínú ìwà àìníṣuuru, ènìyàn kò rí ohun tó bá fẹ́ gbà. Ṣọ pẹ̀lú ẹ̀mí ìṣòro, pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, ohun tí mo bá fẹ́, bó yála láti ọ̀dọ̀ Ọlọ́run ni àbí láti ọ̀dọ̀ ènìyàn, àbí láti ibikíbi pẹ̀lú ìrẹ̀lẹ̀, ohun koun tí mo bá fẹ́, ohun tí mo máa ń ṣe, ìwà tí mo máa ń hù, tí mo máa fi ń rí igba ènìyàn.

Ṣé o máa ń fi aṣọ bora bo ara nígbà tí o bá ń sùn? Èmi jẹ́ ènìyàn kan tí ara mi kò gba òtútù púpọ̀, só bẹ́ẹ̀ni tí afẹ́rẹ́ bá ti fẹ́ díẹ̀ àbí tí mo bá ti fẹ́ sùn tí mo bá ti kó sí aṣọ ibùsùn mi, màá mú aṣọ búra, màá tún dà bora. Kátẹ́gùn kó má bàa ko sí mi láya, kí n má bàa ní òtútù àyà àbí òfinkín Èyí kéyìn yóò wù nínú, mo jẹ́ ènìyàn tó máa ń da aṣọ bora láti dáàbò bo ara mi lọ́wọ́ òtútù àti òfin kín.

Bi mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi níbi iṣẹ́ wọ́n jẹ́ èèyàn kan tí pẹ̀lú ìrẹ́pọ̀ ọdún, pẹ̀lù àwàdà. Kò sí èèyàn tí ó máa ní ìṣòro ní ilé pẹ̀lú mọ̀lẹ́bí ṣùgbọ́n gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí òpó, òpó ríbi ti ní ilé iṣẹ́ mo máa ń sọ fún àwọn akẹgbẹ́ mi níbi iṣẹ́ pé ká fi gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ nílé ká pa á tì sílé ká bọ́ síbi iṣẹ́. Wọ́n ní idí iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀ ká ṣe pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú àwàdà, pẹ̀lú ìwà ìfẹ́. A bá rí ẹni tí ìyà ń jẹ, tí ó ṣe aláìní òun koún, a máa ṣe lẹ́yìn láì jẹ kó mọ̀, láì fi ṣe yẹ̀yẹ, láì dá yẹ̀yẹ ẹni tán hun sílẹ̀, a máa bá a máa pèsè ǹkan náà fún tí a bá ní ká pa rẹ̀. Nítorí náà pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfẹ́ ni mo fi ń bá àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ṣiṣẹ́ níbi iṣẹ́, nílé ìjọsìn, nílé ẹ̀kọ́, níbikíbi yówu tí mo bá wà pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú àwàdà, pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ ni mo fi ń bá àwọn ènìyàn ṣiṣẹ́

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ jẹ́, tàbí o gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán níbi iṣẹ́, o bẹ̀rẹ̀ láti ago kan àbọ̀ ọ̀sán títí di ago méjì. Iyi o un jẹ, ọgbọ̀n iṣẹ́jú. Ọgbọ̀n iṣẹ́jú ni a máa ń gbà láti lọ fi jẹun. Láti fi jẹ oúnjẹ ọ̀sán, ki òlùkàlùkù àti ẹmi, àti àwọn akẹgbẹ́ mi ká fi ì tún oòkun ṣe. Oúnjẹ ọ̀sán tí a máa ń jẹ kì í ṣe oúnjẹ tó yàn tan ran bee. Oúnjẹ tí a máa ń jẹ, ìgbà mìíràn, a máa ra ìrẹsì ní ẹ̀gbẹ́ ibi iṣẹ́, àbí ká lọ sí ilé oúnjẹ ká ra búrẹ́dì, ká ra ká ra ẹ̀pà sí, àbí ká ra bọ̀lì àti epa. Ohun tó bá ṣà wù wá la máa ń jẹ, oúnjẹ péré pé, oúnjẹ tí kò fi bẹ́ẹ̀ san mọna. Ìgbà mìíràn gan, a máa ń mu gàrí lọ́sàn níbi iṣẹ́. Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ tó ṣe pàtàkì láti jẹ́ kí gbogbo òṣìṣẹ́, àti ẹmi, àti àwọn akẹgbẹ́ mi tó kù, kí ẹ̀mí wa tún padà sí ibi iṣẹ́, káa fi tún oòkun ṣe, kaá fi tún agbára ṣe.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Emi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo fẹ́ràn yàrá, yàrá ìgbàlejò nínú ilé mi. Ó fẹ̀, ó fẹ̀ gan. Àga ìjókòó, eeh, ìgbàlejò wà nbẹ̀. Àga ìjókòó ọ̀run ńlá ńlá fẹ̀nfẹ̀ méjì o wà n bẹ̀ tí ènìyàn kan lè dá jókòó sína. Ó pé mẹ́ta tó wà níbẹ̀. Níbi bẹ̀ náà, ehm, ẹ̀rọ amáwòran-- ayàwòrán, amáwòrán ọ̀hun nà wà n bẹ̀. Yàrá ìgbàlejò èèyàn àà.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ rẹ? Lẹ́ẹ̀kan si, kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Emi gẹ́gẹ́ bí ẹnìkan, mo lè sọ pé àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi àkọ́kọ́ nínú gbogbo ẹ ni ká sọ̀rọ̀ nípa àìsí ìpèsè fún ọkọ̀ tó ń gbé àwọn òṣìṣẹ́ wá sí ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí ìlú ṣe le tí ohun gbogbo dàbí ìgbà pé olúkalúkù ń fi mú, wọ́n ń jẹun láti inú ọwọ́ ni. Wọ́n bá ṣe ń ná, bá ṣe ń gbà, bá ṣe ń gbowó oṣù náà ná náà. Ó yẹ kí èmi rò pé a si ti gbìyànjú láti sọ fún àwọn ọ̀gá lọ́ga lọ́ga ní ilé iṣẹ́ pé ká pèsè ọkọ̀ tó máa ma gbé àwa òṣìṣẹ́ wá sí ibi iṣẹ́. Ìyí un nì, a jẹ́ kí olúkalúkù kó lè fi owó pamọ́. Owó ọkọ̀ a tún fi pamọ́. Bẹ́ẹ̀ sì tún ni kán pèsè oúnjẹ ọ̀sán fún gbogbo òṣìṣẹ́ wọ́n ní inú dídùn. Báyìí òun ní mo ríi ya. Tí wọ́n bá pèsè oúnjẹ ọ̀sán fún olúkalúkù àti wá sí ibi iṣẹ́ kò ní nira. Kò sí ẹni tí ó máa sọ pé òun ò fẹ́ wá sí ibi iṣẹ́ torí pé inú rẹ̀ gan á dùn pé oúnjẹ ọ̀sán ó wà níbi iṣẹ́. A ti sì san owó oṣù déédéé lásìkò tó yẹ. Ilé iṣẹ́ mi hun. Bí oṣù ò bá bọ́ sí ọjọ́ kẹẹ̀ta oṣù kejì, wọn o ni san owó ilé iṣẹ́. Àwọn ẹlòmíràn a ti lọ jẹ gbèsèjọ́ torí pé wọn ò rí owó gbà lásìkò tó yẹ. Ohun gbogbo wọ̀nyí àwọn ni ìdojúkọ tó wà níbi iṣẹ́ titẹ̀ mi.

Ni o máà ń gba ọ̀wọ̀ àwọn ènìyàn àbí yálà kí n sọ pé báwo ni àwọn ènìyàn ṣe máa ń bọ̀wọ̀ fún, fún mi àbí fún ènìyàn, ènìyàn ní tí èeyàn bá fẹ́ gba ọ̀wọ̀ kì í ṣe f'óworà ẹni tí a ṣàpọ́nlé fún yálà nípa pé ó ti ṣe ni lórí rí àbo jẹ́ ẹni alápọ́nlé fún rara rẹ̀. Ẹ́ nípa bẹ́ẹ̀ èmi tí ènìyàn bá bọ̀wọ̀ fún mi yálà bí pé mo jẹ́ ọ̀gá fún níbi iṣẹ́, níbi iṣẹ́ tí èmi wà mo ní àwọn ènìyàn tó ń bọ̀wọ̀ fún mi àwọn tó wà lábẹ́ mi, èmi náà sì ní àwọn ènìyàn kọ̀ọ̀kan tí mò ń bọ̀wọ̀ fún, àwọn òbí tèmi mò ń bọ̀wọ̀ fún wọn, èmi náà sì tún ń bọ̀wọ̀ fún àwọn alàgbà ilé ìjọsìn tí mò ń lọ, ọkọ̀ tí èmi, èmi náà ń bọ̀wọ̀ fún, bàbá tó bí mi lọ́mọ mò ń bọ̀wọ̀ fún, mo ní àwọn ẹ̀gbọ́n tí èmi náà ń bọ̀wọ̀ fún, mo sì tún wà ní àwọn àbúrò tó ń bọ̀wọ̀ fún mi tí wọ́n ò bí wọn dá kí wọ́n má bọ̀wọ̀ fún mi bẹ́ẹ̀ ni.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ó wùú, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ tí tèmi sí, tí mo bá ń jáde kúrò nínú ilé ènìyàn ni mí, mo lè fi kọ́kọ́rọ́ mi pamọ́ sínú àpò àpò ọwọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ń retí àlejò àbí tí mò ń retí ọ̀rẹ́ tí mo dẹ̀ fẹ́ júwe ibi tí mo lè fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí, ẹ má jẹ ìtàn yìí. Ibi tí èmi ń fi kọ́kọ́rọ́ ọtí mi pamọ́ sí, inú àpò ilẹ̀, àpò ìdọ̀tí ilẹ̀, bẹ́ẹ̀ni. Ìbẹ́ mo ń fi sí lẹ́gbẹ̀ẹ́, màá sọ fún àlejò tí máa ń bá mi bọ̀, tí bá wá mi bọ̀. Wo àpò ilẹ̀ tí mọ́ lẹ́gbẹ̀ẹ́ yàrá tèmi, mú kọ́kọ́rọ́ mi ń bẹ́. Torí pé o ti di ohun tó ṣe é, tó jẹ́ mọ̀lùka. Gbogbo ènìyàn ń fi kọ́kọ́rọ́ sí ẹnu-ọ̀nà ìlẹ̀kùn, èmi ń fi kọ́kọ́rọ́ ọtí mi síbẹ̀. Mo máa ń ronú ní oríṣiríṣi ọ̀nà, mo máa ń fi kọ́kọ́rọ́ ọtí mi. Ó sì gbà kákan mo so kọ́kọ́rọ́ mọ́ igi fún bàbá mi nígbà ta fẹ́ wá kí mi, mo sì yàwòrán rẹ̀, mo fi ránṣẹ́ sí wọn lórí fóònù. Ìgbà tan sì dé lè mi, wọ́n mú kọ́kọ́rọ́ n bi tí mo yà sí, wọ́n sì wọlé.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ènìyàn témi jẹ́. A, ó sí àwọn oríṣiríṣi ènìyàn lọ́kùnrin lọ́bìnrin tí wọ́n ń ṣe podcast fún àwọn ènìyàn láti gbọ́. Wọ́n fi ń ṣàlàyé fún àwọn ènìyàn, wọ́n ń ṣe ìpolongo ìgbà mìíràn lórí àìsàn tó wà lára àwọn ènìyàn, káwọn ènìyàn fi lè jàǹfàní pé, ah! Tí ẹ bá lọ sí ilé ìwòsàn, tí ẹ bá lọ ṣe àyẹ̀wò ara yín, ẹ máa rí ìtọ́jú nípa báyìí báyìí kí ẹ fi mọ̀. Àti pé òmíràn ó lè jẹ́ lórí ìgbéyàwó, òmíràn ó jẹ́ lórí, a, tẹ́bítára, òmíràn ó jẹ́ lórí ẹ̀kọ́. A, mo ti, àwọn mo iye tí mo ti gbọ́, ṣùgbọ́n mo lérò, mo, mo mọ̀ pé ó dára and mo, mo lérò náà láti bẹ̀rẹ̀ ti tèmi. Mo lérò láti bẹ̀rẹ̀ podcast ti tèmi lórí app tí à ń pè ní YouTube láti jẹ́ kí gbogbo aráàlú kí wọ́n mọ̀ nípa oore tí Ọlọ́run ń ṣe fún gbogbo Mutuluwa. Kò sí ènìyàn tó Ọlọ́run ò lè ṣe ore fún, ìyẹn jẹ́ àkọ́kọ́. Kò sí ẹ̀dá alààyè tó Ọlọ́run ò lè ṣe ore fún. Ó kéré ni o, o tóbi ni o, òró ra rẹ pín ni o, òró ra rẹ pín ni o. A, èmi dè lérò pé tí podcast yi bá ṣe ń bọ́ sí oríṣiríṣi ènìyàn tí gbogbo ènìyàn ń gbọ́, ó máa jẹ́ kí wọ́n mọ̀ pé, hunhun, ó máa, ó máa ń jẹ́ kí wọ́n ronú ní ọ̀nà mìíràn. Ẹ̀lòmíràn kò mọ̀ pé kò yẹ kó oun ronú báyìí, kò yẹ, kò mọ̀ pé ó yẹ kó oun wùwà báyìí. Ṣùgbọ́n to bá tẹ́tí gbọ́ gbogbo àwọn ìmọ̀ràn wọ̀nyí tí àwọn ènìyàn lọ́kùnrin lọ́bìnrin tí wọ́n ń fún aráàlú, a jẹ́ kí wọ́n ronú ní ọ̀nà mìíràn.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ah ẹranko ọ̀sìn, bẹ́ẹ̀ni. Mo ní àgùntàn témi ń sìn. Mo ní àgùntàn márùn-ún, r àti mábò. Mo sì ní akọ kan tó ń gùn wọ́n. Ni ǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn. Mẹ́rin nínú wọ́n, wọ́n, wọ́n bímọ. R wọ́n ti ní, wọ́n ti pọ̀ nísìnyí báyìí. Iwòyìí ọdún méjì sí báyìí. Ẹ̀mí náà máa di olówó ńlá tí ń ta ẹran ọ̀sìn fún àwọn tó fẹ́ se ọdún iléyá tí wọ́n o pa. Mo sì tún ń sin adìyẹ bẹ́ẹ̀ ni. Adìẹ àti tòlótòló. Mo ní àwọn ǹkan, mo fẹ́ran ǹkan ọ̀sìn, mo fẹ́ran láti máa sìn wọ́n. Ṣùgbọ́n èyí tẹ mi ń tà ni tí mo ń sìn wọ́n láti tà àti láti jẹ. Èmi sìn wọ́n láti wọ́n kẹ́ wọn, láti wọ́n fọwọ́ ra wọ́n lójú. Nǹkan ọ̀sìn tẹ mi ń sìn, àsìn, àsìn jẹ. Na pẹ́ ni àsìn láti jẹ wọ́n àti àsìn láti lè ro owó lára wọn. Nǹkan ọ̀sìn jẹ́ ohun tó da. Ah adẹ́dàá tó dá wa, tó dá nǹkan ọ̀sìn ò mọ̀ dí tó fi dá wa. Wọ́n jẹ́ nǹkan tí a le jẹ ẹran wọn. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ ẹran nǹkan ọ̀sìn mi àti ẹran adì, adìẹ mi. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń jẹ díń ẹyin wọn. B'wọ́n bá ti yé ẹyin báyìí. Èmi máa wọ̀ bọ́ sínú yàrá ìdáná, màá ti bẹṣu ká iná, màá kọ́ ẹyin bí i mẹ́rin, màá yíí láta, màá dín oúnjẹ jí iná.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Lálalẹ́, ní ìkán bí ogún ọdún sẹ́yìn, ìyá àgbà ọ máa pè wá jókòó, wọn máa ma pàlọ́ fún wa lábẹ́ ìràwọ̀ àti, àti abẹ́ igi. Wọ́n máa pe wa jókòó, wọ́n máa pàlọ́ ìjàpá, ìjàpá àti pẹ́pẹ́yẹ, ìjàpá àti ẹjọ oríṣiríṣi lábẹ́ igi. A máa, a máa tọ́ka sí ìràwọ̀, a sì máa ṣàlàyé fún wa. Bẹ́ẹ̀ sì ni ní ilé ìjọsìn náà wọ́n máa ń sọ fún wa nípa ìràwọ̀, nípa bíbélì pé ìràwọ̀ ní àwọn ọlọ́gbọ́n mẹ́ta tí wọ́n tọ̀ wọ, tí wọ́n fi lọ bá, Kíristì láti lọ fún un ní ẹ̀bùn. Ìràwọ̀ náà nígbà mìíràn tí a bá wò ó, tí ẹniyàn bá ba sọ̀rọ̀, ó máa jẹ́ kí ọkàn ẹyàn fúyá dàbí pé ó ń bá àdẹ́dà sọ̀rọ̀, ó ń bá sọ̀rọ̀ tó yè kooro ọ̀rọ̀ tó sù wọ́n.

Ṣé o ti lọ sóde rí? Ó wù. Ọjọ́ ìsinmi tó kọjá yìí mo sì lọ sóde. A máa ṣọ àa sán ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún náírà, àsán ẹgbẹ̀rún lọ́nà ogún náírà, àsán wọ́n fún wa láṣọ, wọ́n fún wa ní pèlè. Mo fi aṣọ ti tè mi mo fi rán ìró àti bùbá. Bẹ́ẹ̀ ni, mo lo ẹ̀gbà ọrùn tó súnmọ́ ná sí i, mo lo re, ade da fún mi níyànṣí. Mo sì tún wá jó ijó kan kọ́ dá. Wọ́n ṣe, wọ́n ṣe oúnjẹ, wọ́n ṣe àmàlà àti gbẹ̀gìrì, í ni gbàgbé mo gba, mo gba oúnjẹ lọ́nà mẹ́ta torí pé àmàlà náà dùn. Sàákí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀, fùkú ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀, ẹ̀dọ̀, abọ́, òdì, tinu ẹran. Wọ́n tún wáa tún fi ẹran ewúrẹ́ sí i tí wọ́n ta, wọ́n, wọ́n, wọ́n parí ẹ̀ wọ́n fẹ́ kúrò lóde mọ́. Mo tún gba ìrẹsì wálé torí náà èmi lọ sóde rí mo sì tún lọ̀ mí ní ọjọ́ ìsinmi tí ń bọ̀ yìí, mo ń lọ̀ mí.

Bí i o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń wọ aṣọ ibùsùn, ṣùgbọ́n mi ò ń wọ aṣọ abẹ́, mi sì ń wọ ẹ̀kọ́ mú. Kàn wọ aṣọ tí màá dán, bí i aṣọ tí màá kàn wọ̀ tí màá fi sùn. Nnkan ara mi máa wà ní ìhòòhò tí n bàá ti sanra tán kí n tó lọ sùn. Màá dẹ̀ lo lọ́fíndà kí n máa já fikánfikán. Ó ti tán, màá dẹ̀ da aṣọ bora n bá lọ sùn. Mo ní àwọn ẹbí tó máa ń wọ aṣọ àwọ̀sùn tó máa ń gùn, àwọn tó máa ń gbé wá láti òkè òkun, ṣùgbọ́n èmi ò kí ń wọ irú e igba mìíràn kí a mọ mọ́ ń ròrò kí n fi lọ sùn. Torí nísìnyí ní orílẹ̀ èdè wa ní Nàìjíríà oru ń mú, ṣùgbọ́n ìgbà mìíràn wà tí i je wipe òtútù máa má mú. Atẹ́gùn ò máa ń yí ni lóríṣiríṣi.

Ṣé o máa ń gba àwọn ìmeèlì àìwúlò? Lopọ̀lọpọ̀ lórí ẹ̀rọ ayélujára, àwọn wẹ́ẹ̀busaịtì mìíràn wà tó jẹ́ pé tí mo bá wọ ibi bẹ́ẹ̀, wọ́n kàn máa ní ká tẹ ìmeèlì síbẹ̀ láti lè rí ànfàní fún àwọn oríṣìíríṣìí. Ṣùgbọ́n tó bá padà yá, àwọn ìmeèlì tí ò wúlò tí mi ò nílò ni wọ́n máa máa ṣẹ́. So ó pọ̀ bẹ́yẹn lóríṣìíríṣìí, lóríṣìíríṣìí, ríṣìíríṣìí tí mo máa ń gba ìmeèlì àìwúlò pọ̀. Yálà láti ilé iṣẹ́ tí wọ́n polówó ọjà tiwọn àbí tí wọ́n ní ọjà tuntun tí wọ́n fẹ́ polówó àbí tí wọ́n ń ṣe àjọ̀dún oríṣìíríṣìí. Ìmeèlì tí ò wúlò tí ò ní ànfàní sí mi ni wọ́n máa fi ránṣẹ́.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni àwọn bàba baba wa ni won dá gbogbo ẹ̀ sílẹ̀. Ilé ìsẹ̀mbáyé. Bẹ́ẹ̀ni ouń ibílẹ̀ ńkan tó fi--àgbo, ohun ti won fi tó wa náà dàgbà nù. Wọ́n fún wa láágo kí àwọn ilé ìwòsàn kan tó dé, kí àwọn òyìnbó tan wá, tan wá fún wa ní ẹ̀sìn àti tan wá royin ìrin rere nípa ti Jésù Kristi àti ti Anábí Mọ̀hámo fún gbogbo wa. Àwọn bàbá wa nínú ìsẹ̀mbáyé tá a ń pè ní bàbá aláwo tá a ti rò pé wọ́n yin ṣe ènìyàn gidi mọ́. Àwọn tí wọ́n ń gbé ifá, ṣàngó, ọ̀yà, Ọbàtálá tí wọ́n ń sìn wọ́n, tí wọ́n bá wọn sọ̀rọ̀. Mo máa ń lọ síbẹ̀. Ẹbí mi gan nílé bàbá tó bí mi lọmọ. Ifá ni wọ́n ń sìn, wọ́n à sì padà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Mobjẹ́ ẹ̀yàn kan tó kúndùn ètò ìdárayá. Lówurọ̀ kùtùkùtù tí mo bá jí lẹ́yìn tí mo ti bá ẹlẹ́dà mi sọ̀rọ̀ tán tí mo ti tún lè ṣe fún wákàtí kan. Mo máa rìn àyíká mi ká, màá wọ bàtà tí ó lè mú mi rìn geerege, màá sì wọ aṣọ tẹ́ pé màá lè láàgùn jáde tí mo ti sanra tán. Màá sáré rìn gbogbo àyíká torí nínú rírìn jáde nínú ibẹ̀ ni ara ni o ti yóò ti ní okun, gbogbo kèrisẹ̀ gbogbo ara yóò gba ọ̀tún. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rá tí ó sùn hàń tó wà lára gbogbo ẹ̀ ló máa ṣe jáde ló máa ṣe bọ̀lọ̀bọ̀lọ̀ tó máa wá bí i bó sí.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? À, èmi fẹ́ràn eré ìdárayá àfesẹ̀gbá bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn eré ìdárayá aláfẹsẹ̀gbá tí à n pè ní football ní èdè gẹ̀ẹ́sì. Eré ìdárayá àfesẹ̀gbá yìí, ó tún wá sí àwọn tí èmi, tí èmi fẹ́ràn. A n pè wọ́n ní Arsenal Football Club, Arsenal FC. O sì, ènìyàn kan tó n gbá bọ́ọ̀lù tí mo fẹ́ràn nínú Arsenal Football FC yìí, a n pè ní Saka Busayo. Ó n gbá fọyí. Tí Saka bá n gbá bọ́ọ̀lù báyìí, inú mi á sì máa dùn, orí mi á sì máa wu pé à, ọmọ lè yìí n gbá fọyí, n gbá, n gbá gidi.

Ó máa ń wọ ohun ọ̀ṣọ́. À bẹ́ẹ̀ni o, èmi máa fẹ́ dáadáa. Mo fẹ́ran afẹ́fẹ́ yẹyẹ. Ẹ̀mi tí mo máa ń lọ sóde, tí n bá lọ sóde, màá kọ gbé ẹ̀gbà ọrùn mi gbangba, màá gbe sí i. Góòlù ni mo máa ń lò. Mi n lò panda. Ma mú òokà, màá fọ òokà sọ́wọ́ ọ̀tún mi, màá fọ òokà sọ́wọ́ òsì mi. Yárìn ni, pàǹpá ni mo máa ń fi ṣetí. Máì lò Panda, màá fi yárìn gòòlù tó sọmọna, màá fi ṣetí. Màá sì tún wọ aṣọ to je pé gbogbo ara rẹ̀ ni máa ń taná. Àwọn bàtà ẹsẹ̀ mi náà kó dà wá rí mi náà máa ń pé. So, mo jẹ́ èèyàn kan tó máa ń lo ohun ọ̀ṣọ́ dáradára. Ohun ọ̀ṣọ́ sì rí, ó dára fún obìnrin. Ó máa jẹ́ kí ẹwà gẹ́gẹ́ bí obìnrin ó máa bu ẹwà sí í, ẹ́, ó máa bu ẹwà sí wa ní ara. À, gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́ yàtọ̀ sí ohun ọ̀ṣọ́ tí mo máa ń lo. Mo máa ń ṣe irun mi ní ò rè kó rè. À, nígbà mìíràn, mo máa ń ṣe irun ní nínú oṣù, mo máa ń ṣe irun ní ẹ̀ẹ̀méjì. Màá ṣe irun gidi lẹ́ẹ̀ẹ̀mejì. Nígbà mìíràn tówo bá dé pọ̀ lọ́wọ́ mi dáadáa tí mo fẹ́ gbéraga, mo máa ń ṣe irun ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. N, mo máa ń lo ohun ọ̀ṣọ́ dáradára, dáradára.

Máa ń kàwé, bẹ́ẹ̀ ni mo máa ń kàwé lóòrèkóòrè. Mo jẹ́ ènìyàn tó lọ sí ilé ẹ̀kọ́ gíga, mo lọ sí ilé ẹ̀kọ́ girama, mo sì tún lọ sí ibi tí à ń pè ní ifáfitì ti ilé ti Ìpínlẹ̀ Ìlọrin. Mo sì tún lọ sí ifáfitì ti ìlú Ìbàdàn níbí báyìí tí mo ti gboyè Masters in the Department of Data and Information Science. Mo dẹ̀ tún jẹ́ ọmọ tó jẹ́ pé mo fẹ́ràn ìmọ̀ dáradára, mo máa ń ka ìwé nínú ohun tí ò bá yé mi. Yálà nípa ètò ọ̀ṣúná, yálà nípa orin, yálà nípa ohunkóhun tí mo bá rí pé ó rú mi lójú, mo máa mú ìwé nípa rẹ̀. Mo máa wá ìmọ̀ nípa ohunkóhun tí ó bá dàbí pé ó ṣú, ó sú ju sí mi láti wá ìmọ̀, láti jẹ́ kí ó yé mi ní gédégédé, láti mú ìrújú kúrò nínú ohunkóhun tí mo bá rò pé ó jẹ́ òkùnkùn sí mi. Ìwé kíkà, ẹ́, ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ohunkóhun tó bá dàbí pé ó jẹ́ ìrújú fún ènìyàn, tí ẹni bá ka ìwé nípa rẹ̀, ìmọ̀ ó máa wà fún un. Ó máa nílà káye ní oríṣiríṣi ohun tí kò lérò pé òun mọ̀, tí kò lérò pé òun lè ṣe. Ṣùgbọ́n tí ẹni bá ka ìwé nípa ohun wọ̀nyí, a jẹ́ kó yé ni lẹ́kùn, lẹ́kùn rẹ́rẹ́.

Ṣé o jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ pé mo jẹ́ èeyàn tí à ń pè ní data analyst. Iṣẹ́ tí mo n ṣe ni láti mú ohun gbogbo tó bá ṣẹlẹ̀ kí n fun létò. Létò kí n dẹ̀ wá ohun tó bá ṣẹlẹ̀, kí n yọ jáde kí n lè mọ létò ní ètò tó péye. Mo jẹ́ èeyàn kan tẹ́ pé ó fi ètò fún ohun gbogbo. À tí mo bá fẹ́ à káṣo pé bí à mo fẹ́ lọ sí ọjà, mà kọ ohun tí mo fẹ́ rà kalẹ̀. Iye owó tí mo lè bá ní ọjà, mà yọ owó yẹn jáde. Tẹ́ mà tún wá fi oríṣiríṣi pé à mo lè wọ ọjà, mo lè fẹ́ fún ènìyàn níye báyìí. À ohun táàró kan ó lè ṣẹlẹ̀, mà yọ ìwọ̀n yẹn náà sí ẹ̀gbẹ́ láti-- àti àkókò. Mo jẹ́ ènìyàn tó má n fi ètò sí àkókò mi. À ohun tí mo bá fẹ́ ṣe lásìkò mà jẹ́ kí n ṣe lásìkò tó tọ́, lásìkò tó yẹ.

Ṣé o máa n wọ ìbọwọ́? Mo ma n wọ ìbọwọ́, ìgbà tí mo wọ ìbọwọ́ gbẹ̀yìn ni ìgbà tí níbi ní ilé iṣẹ́ mi a jáde a fẹ́ tún àyíká ka tún ṣe gbogbo wa, a nílò láti wọ ìbọwọ́. Ta sì gbé àpò dání pẹ̀lú ìgbálẹ̀ ta fi n kó ìdọ̀tí tó wà ní gbogbo àyíká wa. Nítorí náà a máa n wọ ìbọwọ́ láti dáàbò bo ọwọ́ wa lọ́wọ́ ààrùn èyí ta a fojú rí àti òmíràn tí a ò fojú rí tó lè ṣe ìjàǹbá fún ara wa, tí ó lè fa àìsàn sí àgọ ara wa. Ìbọwọ́ jẹ́ ohun tó dára tí iyan bá wà níbi tí a lérò pé àìsàn lè wà. Òun jẹ́ ohun tí ẹni le wọ̀. Àwọn oníṣẹ́ ìṣègùn náà ma n wọ̀ láti dáàbò bo ara wọn. Àwọn dókítà tí wọ́n máa n ṣe abẹ fún èèyàn wọ́n máa n wọ̀ kí ẹ̀jẹ̀ ẹni tó n tọ́jú kó má ba à ráyè wọ ara titi wọn àbí àwọn nọ́ọ̀sì tí wọ́n bá fẹ́ gbẹ̀bí fún aláboyún wọ́n máa n wọ ìbọwọ́ náà. Wọ́n máa n wọ ìbọwọ́ náà láti dáàbò bo ara wọn.

Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí wípé ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ. Ni ilé iṣẹ́ kan tí wọ́n fún mi ní isẹ́ nìkan bí oṣù mẹ́fà sẹ́yìn. Wọ́n fún mi ní isẹ́, wọ́n wá fi ìwé ránṣẹ́ sí mi pé kí n fi abẹ sí i, kí n fi gègé sí i, kí n fi ránṣẹ́ padà sí wọn. Ṣùgbọ́n mo wo ìwé àdéhùn náà, mo rí pé ọjọ́ méje ló wà nínú ọ̀sẹ̀, ọjọ́ méjèèjì wọ́n sì fẹ́ kí n máa wá ibi iṣẹ́. Kò sí sinmi, mo ní irú iṣẹ́ yìí, iṣẹ́ là rí kò sá láfiya lélé yi. Mo fi ìwé padà ránṣẹ́ sí olùdarí ilé iṣẹ́ náà pé n ò ní lè ṣe lé, n ò ní lè wá sí ilé iṣẹ́ láti ọjọ́ ajé. Ọjọ́ òsinmi tó yẹ kí n tó fi sinmi, ọjọ́ ọ̀sẹ̀ tó yẹ kí n tó fi sinmi kì í má lè sinmi. Nítorí náà kí tí iyan bá ń wo àdéhùn dáradára, á rán yàn lọ́wọ́ láti má lè ṣi ẹsẹ̀ gbé, láti má lè, ẹm, láti má lè ṣe ohun tí kò yẹ kó ṣe. Tí ẹ bá ń wo àdéhùn dáradára, yálà lórí ìwé àbí ẹ̀rọ ayélujára kí yan tó sọ pé òun gba nǹkan báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ìgbéyàwó kí lọ́kọ àti láya kan tó lọ síwájú adájọ́ láti lọ mú gègé láti sọ pé bẹ́ẹ̀ ni mo se. Olúkalúkú gbọdọ̀ máa wo àdéhùn dára. Àdéhùn jẹ́ ohun tó dàbí pé ènìyàn mulẹ̀ pé mo ṣetán láti ṣe ohun báyìí. Mo ṣetán, mo gba, mo lajú mi sílẹ̀ láti ṣe ohun báyìí. Gbogbo ohun tó, tí yóò tú ìbá jẹ́ mo ṣetán láti foríko.

Mo ti dúró láì lo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí. Lẹ́ẹ̀kan si, wọ́n ní ṣé o ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? Kódà, mo ti dúró láì lo ẹ̀rọ ayára bí àṣá fún bí ọjọ́ méjì rí. Ni wọ́n, ni àsìkò ìgbà wọ́n yìí, mo nílò láti bá ara mi sọ̀rọ̀ pé kí n jókòó, kí n ro ohun tó yẹ kí n ṣe. Àsìkò ìgbà wọ́n ni mo, mo kúrò ní orí ẹ̀rọ ayélujára. Mi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Mo wá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Bàbá mi náà ń ṣe nígbà kan fún gbogbo wa. Wọ́n gba ẹ̀rọ àgbéléwọ́ o wa. Wọ́n ní ki gbogbo wa ká bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn, pé tí gbogbo wa bá wà n lé ọjọ́ kan, ọjọ́ mẹ́ta, a aní bá ara wa sọ̀rọ̀. Olúkalúkú máa wà lórí ẹ̀rọ àgbéléwọ́ rẹ̀. A máa máa bá ara wọ́n, bá ara wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ nípa lílo ẹ̀rọ ayárabíàṣá. Nípa náà, nígbà ti won ṣe bẹ́ẹ̀, mo lérò pé fún bí ọjọ́ mẹ́ta mi ò lo ẹ̀rọ ayára bí àṣá, gbogbo ẹbí mi a sì wá dáadáa. Ó mú ìrẹ́pọ̀ wá. Bẹ́ẹ̀ ni, gbogbo wa á jókòó, á jẹun lórí tábìlì láìsí ẹnikẹ́ni tí ń fọwọ́ kan ẹ̀rọ ayára bí àṣá, láìsí ẹnikẹ́ni tí ń ya àwòrán. A máa ma jẹun. Àwọn mọ̀lẹ́bí mi a mú ẹyọ ẹ̀rọ ayára bí àṣá, wọ́n á ya oúnjẹ, wọ́n á fi sórí afẹ́fẹ́, ọ̀rẹ́ àti ẹni tí ò nífẹ̀ẹ́ wọn, a máa sọ pé àwọn fẹ́ran àwòrán náà. Ẹ̀yán tí ò fẹ́ wọn sí rere náà, a máa sọ pé àwọn fẹ́ran àwòrán náà.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mò máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Mó máa ń kọ lẹ́tà fún àwọn ọ̀gá mi níbi iṣẹ́, àwọn alábàárà wa níbi iṣẹ́, àwọn mọ̀lẹ́bí mi. Ṣùgbọ́n mi ò kí ń lo gègé àti ìwé láti kọ lẹ́tà sí wọn. Ayé ti di ayé ọ̀làjú nísìnyí. Ohun tí a máa fi ń kọ lẹ́tà sí àwọn mọ̀lẹ́bí, sí àwọn ọ̀gá nísinyìí ni à ń pè ní ímeèlì. Mo fi ń bá gbogbo mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà bá jẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Mò lè, mò lè, fi lẹ́tà ránṣẹ́ sí bí èèyàn bí mẹ́wàá, látori ímeèlì kan. Kódà mò lè fi lẹ́tà ránṣẹ́ sí bí èèyàn bí ọgbọ̀n. Lẹ́tà kan tí mo bá ti ní, tí mo bá ti ní àdírẹ́sì wọn lórí ímeèlì tí wọn, a jẹ́ kó rọrùn fún mi náà láti kọ lẹ́tà sí wọn.